Tí bí mo bá fẹ́ lọ láti ẹnu ọ̀nà mi lọ sí òpópónà, ó jẹ́ ohun tí kò níra. Tí mo bá ti jáde ní ibi géètì wa tí mò ń lọ, mò ń lọ síwájú, ọ̀nà yà sí ọ̀tún ó yà sọ́ọ̀sì, màá yà sí ọ̀tún. Tí n bàá ti dé ọ̀tún, màá rí ọ̀nà tó yà sí òsì, tí n bàá ti gba ọ̀nà yẹn, màá ma tọ̀ ọ́ lọ, màá ma tọ ọ̀nà yẹn lọ, tọ́ lọ, tọ́ lọ. Ó jẹ́ ọ̀nà tó, tó, tó lọ tòró, màá tọ̀ ọ́ lọ títí tí màá fi dé ọ̀sìpítù tí wọ́n ń pè ní Jọ́láàdí. Tí n bàá ti dé bẹ̀, ilé epo wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Máa ti, máa ti dé bẹ̀, màá yà sí òsì, ọ̀nà tí màá ti bọ́ sọ́jú ọ̀nà yẹn, màá yà sí òsì, tí màá ti ń tọ̀ ọ́ lọ síwájú, ọ̀nà tó kokọ́ yà sí ọ̀tún tí màá ti yà sí, tí mò ń tọ̀ ọ́ lọ, màá bọ́ sí orí òpópónà Márọ̀sẹ̀. Ó jẹ́ ohun tí kò jìnnà.

Abúlé tí ìdílé mi ti wá jẹ́ abúlé tí wọ́n ń pè ní Àárọ̀ọ̀rin. Ó wà ní ìpínlẹ̀ Kwara, ní ìrẹ́pọdún, ìjọba ìrẹ́pọdún. Ó jẹ́ abúlé tí ó dára, tí ó ní àwọn oúnjẹ àti àwọn ilé mèremère. Àwọn olówó pọ̀ ní atán lábúlé wa, tań wá láti abúlé wa, tań ti kọ́ àwọn ilé tó ga ní oríṣiríṣi ilé. A ní omi odò, omi odò méjì là á ní ní abúlé wa. A ní omi àrán, a ní omi òsà. Àwọn omi jẹ́, àwọn odò jẹ́ àwọn odò tó tóbi tí àwọn èèyàn tí máa ń pa ẹja, pẹja, fọṣọ wẹ̀. A ní àwọn ilẹ̀ tó pọ̀ yapa níbẹ̀. Ilẹ̀ tí wọ́n fi ń ṣiṣẹ́ oko ní àtayé, àtayé-dáyé látayé àwọn bàbá wa, àwọn bàbá, àwọn bàbá, bàbá, bàbá, bàbá, bàbá wa. Bọ́ à, ẹ ṣé gan.

Ah! Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin jẹ́ ọjọ́ ìsin tó kọjá. Nítorí pé ní ìjọ, ìjọ tí mo ti mọ̀, ìjọ ìsin wa ní ṣọ́ọ̀ṣì wa, a ní àwọn akọrin lóríṣiríṣi tí wọ́n mọ orin ńkọ tí wọ́n dẹ̀ máa ń kọ orin fún wa. Wọ́n máa ń kọ orin fún wa ní ọjọ́ ọ̀sẹ̀ àti àárín ọ̀sẹ̀. Nítorí àwọn ọjọ́ tí a máa ń ṣe ìsìn rè, wọ́n dẹ̀, wọ́n máa ń kọ orin dáadáa.

Agbègbè mi ti yípadà gan níwòn ọdún mèwá sèyin. Awòn ilé òpọ ni agbègbè mi tó bó sẹ pọ tó báyi tóri awòn ibi tí ilé wá nsìn, awòn ibi tó fin dáko niwọn ni ayé igbá yèn. Amọ nisin sìn yi, ìyípadà ti dé, àwọn ènìyàn tí rà àwọn ilẹ tí wọn fi ń dako nígbà náà wọn tí sọwọn di ibí gbígbé torí wọn tí kọ lè síbẹ̀. Awòn ọ̀pọ̀lọpọ̀ ìyípadà ló ti dé bè. Ẹni tí o ba kúrò ní ọdún mẹ́wàá sẹ́yìn tó bá padà wá sí àgbègbè mí koni fẹ lé damọ pẹ̀lú àwọn iyipada réré to ti ba.